Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Nígbà tí mo wà ní èwe, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ bá àwọn ọ̀rẹ́ mi ṣeré, a máa ń gun kẹ̀kẹ́ nítorí pé bàbá wa ó ra kẹ̀kẹ́ fún wa. So a máa ń fi kẹ̀kẹ́ sáré, máa ń fi ṣe ẹni tó máa gbégbá orókè. So mo mọ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́ gan. Nígbà tí mo tó wá dàgbà sì, mo tún fẹ́ ra kẹ̀kẹ́ kí n lè máa fi ṣe ara lóge kí a máa fi dá ara mi lára yá.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Òṣè tó kọjá ni mo kẹ́yìn lọ sí ọjà, ṣùgbọ́n mo máa ń fẹ́ràn pé ní gbogbo ìgbà tí mo bá ti ní ǹkan tí mo fẹ́ rà ní ọjà, má ri kí mo lọ sí ọjà. Mi ò kí ń ṣe pé bọ́yá ó di ìparí ọ̀ṣẹ̀ kí n tó lọ sí ọjà. Mo lè máa bọ̀ láti ibi iṣẹ́ mi kí n yà ní ọjà, kí n ra ǹkan tí mo bá fẹ́ rà. Ó lè jẹ́ èlò oúnjẹ, ó lè jẹ́ bóyá ọṣẹ tí mo fẹ́ fi fọṣọ ni, ó lè jẹ́ bóyá kainkain mo fẹ́ rà. Ìgbà kigbà tí mo bá ti nílò ohunkóhun, màá yà ní ọjà ni.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbàkígbà tí epo mi bá ti lọlẹ̀ nínú ọkọ̀ mi ni mo máa ń ra epo. Nítorí ní ìlú tí mo wà, epo wọ́n lọ́pọ̀lọpọ̀, nítorí náà mi ò kí n lè ra epo kókó ọkọ̀ mi kí n lòó fún ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì. Díẹ̀díẹ̀ ni mo máa ń ra epo nígbàkígbà tó bá ti di pé ó ti ń lọlẹ̀ tí epo mọ́tò mi tó ti ń tànná, igba yen mo máa ra epo sínú ọkọ̀ mi.

Ṣé o ní ẹranko ìsìn? Rárá, rárá, mi ò ní ẹranko ìsìn lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n nígbà tí bí ọdún mẹ́wàá sẹ́yìn, èmi àti ọ̀rẹ́ mi a ní àgbò tá n sìn, àgbò bí mẹ́ta lá ni nígbà náà. Ṣùgbọ́n nígbà tó di pé àgbò yẹn ó ṣaláì sì àti ìgbà yẹn ni mi ò ti ní ẹranko ìsìn mọ́. Nítorí pé ó dùn mí lọ́pọ̀lọpọ̀ pé àgbò yẹn ó ṣaláì sì nígbà náà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí iṣẹ́ bá pọ̀ tó bá di pé ó fẹ́ sú mi, ó fẹ́ rẹ̀ mí, ìgbà mí mo lè gbé aago mi kí n pe ìyàwó mi kí n sọ̀rọ̀ díẹ̀. Mo sì lè gbé aago mi kí n wo àwọn videos tó fi ń ṣe ìdárayá. Ó kan lè jẹ́ pe ìgbà mí náà mo kàn lè ní pé mo fẹ́ nasẹ̀, kin n kan nasẹ̀ káàkiri kí n fi pàrọ̀ ọkàn mi.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara ni kí n màá rí bí àwọn èèyàn ṣe ń ṣe, kó má ja fáfá, kó má farasiṣẹ́, kó má ṣe pé, à, kó má mú iṣẹ́ bí iṣẹ́ wọn tó ṣe pé wọ́n má fi iṣẹ́ oníṣẹ́ lẹ̀, kó má ṣe kó máa má dé ibi iṣẹ́ ní àkókò, kó má sá kúrò níbi iṣẹ́ nígbà tí kó yẹ àbí kó máa ma wá sí ibi iṣẹ́ kó máa ní pé ó rẹ́ wọn pé ara wọn ò yá. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ wípé tó bá jẹ́ iṣẹ́ rẹ̀ ni, ṣe bó ti máa ṣè é nìyẹn.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún Kérésìmesì, ìdí tí mo sì fi fẹ́ràn ẹ ni wípé àkókò yẹn ni gbogbo àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi, àwọn ìyá mi, àwọn bàbá mi, gbogbo ìgbà ẹni gbogbo wọn máa ń wálé tí gbogbo a máa ríra wa, táa ma kórawọ́ jọ, tí a máa ṣẹ̀fẹ̀, táa máa jẹ ohun jíjẹ mímú, ó ma pọ̀ lọ́pọ̀lọpọ̀, táa máa ṣe fàájì, táa máa dára ra, dára, dára lara ya. Àkókò yẹn ni mo fẹ́ràn jù nítorí pé àkókò yẹn jẹ́ àkókò tí ẹ pé ìfẹ́ máa ń wọ́pọ̀ tí ó máa di pé a máa bára wa ṣe tí gbogbo ẹ máa ma yọ̀tọ̀ mi tó máa ma dùn.

Ṣé o fẹ́ràn jíjó? Mo fẹ́ràn jíjó, ó sì wù mí kí ma jó dáadáa, ṣùgbọ́n mi ò mọ̀ bí a ti ń jó dáradára. Nítorí náà mo ti ń kọ́ ijójó ké mi náà lè máa jó ní àwùjọ, kí ma jó ní agbo tó bá di pé wọ́n ń kọ orin, kí mi náà lè máa jó, kí ma fara ṣeré.

Ṣé ẹ̀yin máa ń fọ́? Ẹ̀yin kì í fọ́ mi nítorí pé mo máa ń na ẹ̀yin mi dáadáa, mo sì máa ń ṣe àwọn ìnosẹ̀ káàkiri láti rí i pé gbogbo ẹ̀yin mi pé gbogbo ara mi sì gbé.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, iṣẹ́ mi pàápàá jùlọ ni láti máa kọ ìròyìn gbogbo ilé iṣẹ́ mi lápapọ̀. Oṣẹ ọsẹ ni mo sì máa ń kọ ìròyìn yẹn tí mo máa ń fi ránṣẹ́ lọ fún àwọn olùdarí ilé iṣẹ́ mi.

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ méjì. Èmi ń lo ìkan, aya mi ń lo ìkan. Mo sì máa ń gbé ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́ nítorí wípé tí eeyan bá ní ọkọ̀, ó máa ń jẹ́ kí ìrìn àjò kó, kó dára, kó rọ̀yàn, kó rọ̀yàn lọ́rùn.

Ṣé o ti lọ ṣọdẹ rí? Rárára mi ò tíì lọ ṣọdẹ rí. Amọ, mo ti bá àwọn ènìyàn pàdé tó ti lọ ṣọdẹ rí, t'wọ́n sì sọ fún mi wípé láti ṣe ọdẹ ó jẹ́ ǹkan tí o, ó dùn láti ṣe nítorí wípé tí wọ́n bá rí àwọn ǹkan oríṣiríṣi.

Ṣé o mọ àwọn àdúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ gbogbo àdúgbò mi dáadáa. Kò sí ilé tí mi ò mọ̀ ní àdúgbò mi, nítorí pé mo wà lára àwọn olùdarí àdúgbò mi tí a máa ń gba owó àdúgbò tó fi ń ṣọdẹ. Nítorí náà mo mọ àdúgbò mi dáadáa.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni kí ma lọ sí àwọn ilé ìjọsìn. Nítorí mo fẹ́ràn láti má a gbàdúrà, mo fẹ́ràn láti má a yin Ọlọ́run, mo fẹ́ràn láti má a gbé orúkọ ẹ̀ ga.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Bí mo bá ṣe fẹ́ kí àwọn ènìyàn darí mi ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Nítorí wípé bí èèyàn bá ṣe wùwà sí ni àwọn èèyàn ṣe máa rí bí wọ́n ṣe máa wùwà sí ènìyàn. Torí náà mo máa ń darí wọn dáadáa.

Ṣé o maa n fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí cloud? Bẹ́ẹ̀ni, nítorí wípé nkan tí ó gbà ní ọjọ́ òní nìyẹn láti wípé Èèyàn n kó àwọn fáìlì pamọ́ sí orí cloud. Ọ̀pọ̀lọpọ̀ cloud yẹn ló dẹ̀ jẹ́ wípé ọ̀fẹ́ ni wọ́n gba àwọn ènìyàn láàyè láti kó fáìlì pamọ́.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn kí máa jẹ oúnjẹ tó múta dáadáa. Mo fẹ́ràn kí ata kó ta yẹ́rìyẹ́rì, káta pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú oúnjẹ mi. Mo fẹ́ràn ẹ̀ púpọ̀, torí náà kò sí oúnjẹ tí mo máa se tí kò ní sí ọ̀pọ̀lọpọ̀ ata nínú ẹ̀.

Ṣé o mọ bí a ti ń pẹja? Mi ò mọ̀ bí a ti ń pẹja ṣùgbọ́n mo máa ń wo àwọn tí ma ń pẹja ní etí odò nígbà tí mo wà ní èwe ní ọdún bí ọgbọ̀n ọdún sẹ́yìn ni mò ń sọ yìí.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, ọmọ ẹ̀sìn Krìstẹ́nì ni mí, mo sì máa ń lọ sí ilé ìjọsìn láti lọ sìn Ọlọ́run. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn nítorí wípé Olúwa ní pé ká wá sí ilé ìjọsìn, ká wá sìn òun.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìn àjò? Tí màá ń lọ fún ìrìnàjò láti ṣe àkópò, ó ma ń jẹ́ nǹkan tó máa ń nira fún mi. Nítorí nàá tó bá jẹ́ ọ̀la ni mò ń lọ fún ìrìn àjò, ó di alẹ́ yìí kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe àkópò tí mo máa ma sáré kiri láti wá ohun tí mò ń kó lọ ìrìn àjò.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo fẹ́ràn láti máa ya àwòrán oríṣiríṣi. Mo sì lè máa ya àwòrán ẹranko tàbí mọ́tò tàbí òfuurufú. Ó lè jẹ́ mo ya àwòrán ẹni tí ń kọjá tàbí kí n ya àwòrán èso tí mo bá rí ní àyíká mi.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́ nítorí ọjọ́ ọ̀la. Nítorí wípé ẹni tí ò pa owó pamọ́, ó lè wo ìṣòro kó má rí owó fi tán ìṣòro náà. Nítorí náà mo máa ń pa owó pamọ́.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá mi n ṣe ẹni tí kò jẹ ẹran, mo fẹ́ràn láti máa jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi ẹran ni mo ṣì fẹ́ràn láti máa jẹ. Mo fẹ́ràn ẹran ògúnfe, mo fẹ́ràn ẹran àgbò, ẹran màálù, ẹran adìẹ. Kò sí ẹran tí mi ò kí ń jẹ.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí èmi fẹ́ràn jù ni àjọ̀dún kérésìmesì. Ìdí tí mo fi fẹ́ràn ẹ jù ni wípé ó jẹ́ àkọ́kọ́ tí gbogbo iṣẹ́ máa ń dúró, tí gbogbo àwọn ẹbí mi àti àwọn ará tán máa wá lé, tí a sì máa ṣe àjọyọ̀.

Ṣé o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn nǹkan mìíràn lóru. Tí ó bá di pé mo fẹ́ ṣiṣẹ́ tí mi ò fẹ́ ìdíwọ́ ìdènà kankan, mo máa fẹ́ràn láti ṣe ẹ ní òru. Tí ó bá di ago kan sí ago méjì, máa tají. Máa sì bẹ̀rẹ̀ iṣẹ́ mi láìsí ìdíwọ́ ìdènà kankan.

Ti o feran lo ero igbesoke. Beeni mo feran ero igbesoke nitori wipe ti eeyan ba lo ero igbesoke o maa n je ki ohun ko de gbogbo ibi ti o ye ko de. Gbogbo eni ti eeyan si ba soro lo maa gbó eeyan dada.

Ṣé o má ń siṣẹ́ ju wákàtí lọ? Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń siṣẹ́ láti ilé, mo ma ń siṣẹ́ ju wákàtí lọ, ṣùgbọ́n tí mo bá lọ sí ibi iṣẹ́ láti lọ siṣẹ́, mi ò kí ń siṣẹ́ ju wákàtí lọ. Nítorí náà tí ma ń siṣẹ́ láti ilé ń sìn, mo ma ń tẹ ago láti rán mi létí pé iṣẹ́ ti parí.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ní ṣe pẹ̀lú bí ẹni yẹn se jẹ́, bí ó se súnmọ́ mi tó àti irú ẹ̀bùn tí mo rò pé ẹni náà ó máa fẹ́ràn. Nítorí náà mo máa wo irú ẹ̀bùn tí ẹni náà máa fẹ́ràn, màá wo bẹ́ẹ̀ni náà se súnmọ́ mi tó àti bí ó se máa gba ẹ̀bùn náà sí.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àti ọ̀wọ̀dọ̀wọ̀, ṣùgbọ́n èèyàn maa n gbéyẹ̀wò láti rí i pé kò lòdì sí òfin ara mi nítorí wípé àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ mi kò dára.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ilé ni mo mọ̀ bí a ti ń tún ṣe. Nítorí pé nígbà tí mo wà ní èwe, wọ́n máa ń pè mí ní ẹnginíà tó mọ òye tí ń tún nǹkan ṣe. Nítorí náà oríṣiríṣi àwọn nǹkan tó bá bàjẹ́ nílé, mo máa jókòó tìti máa tún ṣe.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, máa ń gbé àpò ẹ̀yìn. Mo sì máa ń fi kọ̀ǹpútà mi síbẹ̀ pẹ̀lú àwọn ìwé díẹ̀ díẹ̀. Pẹ̀lú àwọn owó tí mo bá kó dá ní mo máa ń kó sínú àpò ẹ̀yìn mi. Mo sì tún máa ń gbé oúnjẹ mi àti omi mi sínú àpò ẹ̀yìn náà.